Ah, kò sí ìtìbọ́ tí èmi ò lọ. Gbogbo ìtìbọ́ tí mo bá rí báyìí, òun ni mo máa ń lọ torí pé àwọn ìtìbọ́ yẹn wọ́n dé pọ̀ rẹpẹtẹ ni so, nǹkan tóba máa ń tún fi ń lo gbogbo èyii tí mo bá rí nìyẹn, mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú ẹ. Gbogbo èyii tí mo bá rí báyìí, tó bá, tí mo bá ti rí pé ó dé dára fún mi, mo máa ń lò ó ni.

À mí mo dé fẹ́ràn, mo dé fẹ́ràn kíkọrin o. Mo fẹ́ràn kí n máa kọrin dáadáa torí mo máa ń kọrin nígbàkigbà. Tí ìgbéyàwó bá dé báyìí, nígbà mí gan-an èmi ni mo máa ń kọrin. Àbí tí a bá lọ fún fàájì, tí a bá lọ fún fàájì mo máa ń kọrin gan-an nígbà mí torí mo like orin kíkọ.

Mo dé, mo dẹ̀ ní ìwà tó dára tí mo máa bá jẹun torí ó dé, ó dẹ̀ dá kí èèyàn ní ìwà tó dára níbi tí èyàn bá ti jẹun. So mo dẹ̀ ní ìwà tó dára tí mo bá jẹun dáadáa, mo kí n ṣeré pọ̀ lu ìwà náà. Ìwà yẹn tó dára, ó dẹ̀ dára dáadáa, mo dẹ̀ fẹ́ràn ìwà náà.

Ìgbádùn mi ni kí n rí pé mo máa ń jẹ pepper soup, mo dè like pepper soup dáadáa. Pepper soup jíjẹ òuní ìgbádùn mi, so mo máa ń jẹ dáadáa, mo máa ń gbádùn pepper soup yẹn gidi gan. Tí mo bá ti rí pepper soup báyìí, mo dè like kí n máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí tí mo bá fẹ́ lọ síbì kan tí mo bá ti ṣìnà tí mii mọ ibi tí mo ń lọ ná. Mo máa ń dé bèèrè ọ̀nà lọ́dọ́ àwọn ènìyàn torí kí won ba lè júwé ibi tí mo ń lọ yẹn fún mi. Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà míi.